Ṣé wáìfì rẹ yára tó? Ah! Wáìfì mi yára gán. Waìfì mi yára gán ni. Ìkan nínú àwọn wáìfì tó dáa jù ní eh, orílè-èdè táa wa yìí, òun ni mò ń lò. Ó sì yára gán, o yára yàtọ̀ sáwọn tó kù. Mo fẹ́ràn rẹ̀ gán ni pàápàá.

Ṣé o ní ìwà tó dára nígbà tí o bá ń jẹun? A! Mo ní ìwà tó dára gan, nítorí pé ọmọ tá bí nilé ré, tá kọ́ nilé ré gidi ni mí. Gbogbo àwọn ìwà tó dára niígbà tí ènìyàn bá ń jẹun ni ìyá mi fi kọ́ mi àti bàbá mi, pẹ̀lú àwọn àbúrò mi àtẹ́gbọ́n mi tá kù. Gbogbo ìwà tó dára oun ni wọ́n fi kọ́ wa. Àti ní pé ní ilé ìwé tí mo lọ, wọ́n kọ́ wa ní àwọn ìwà kan tí ènìyàn gbọ́dọ̀ máa wù tó bá ń jẹun, tó tún yàtọ̀ sí torílé èdè tá a tún wà. Àwọn ìwà orílè èdè mìíràn wọ́n tún kọ́ wa ní ilé ẹ̀kọ́ tí mo tún lọ.

Kí ni ètò rẹ fún ìparí ọ̀sẹ̀? Ètò mi fún ìparí ọ̀sẹ̀ òun ni wípé tí mo bá ti ṣe iṣẹ́ kárakára láàrín ọ̀sẹ̀, kí èmi àti olólùfẹ́ mi kí á jọ jáde, ká gbérawa jáde, kí a ṣayé fún rawa, ká wa náà gbádùn ǹkan tí ń ṣẹlẹ̀ ní ìta. Torí wípé ṣe o mọ̀ pé inú ilé la wà ti ń ṣe iṣẹ́ titi wa, torí iṣẹ́ náà aa kì í n jáde. Tó bá ti wá di ìparí ọ̀sẹ̀, òun là wà máa ń jáde, táa ma lọ ja ibi ọlọ́ba.

Ìlọrí mélòó ni o máa ń lò? Nítorí wípé mo jẹ́ aboyún bí mo ti ṣe sọ lẹ́ẹ̀kan, àwọn ìlọrí tí mo máa ń lò ó máa tó márùn-ún. Mo máa fi kan sórí, màá fi kan sí ẹ̀yìn, màá fi kan sí kùn, màá fi kan ṣẹ́ṣẹ́, màá tún fi kan sí idí pàápàá. À, ìlọrí tí mo máa ń lò o máa ń pọ̀ gan an o nítorí wípé ara ríro àti iya aláboyún, inúùù ìpàdé kan ni wọ́n wà. Àwọn ìlọrí tí mo máa ń lò máa ń pọ̀ dáadáa.

Kí ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún iṣẹ́ rẹ? So rí, agbẹjọ́rò ni mí. Kò sí pẹ́ tí mo gba oyè agbẹjọ́rò, àmọ́ ó wù mí kí n tẹ̀síwájú, kí n tú kọ́ àwọn ìmọ̀ tuntun kan fún iṣẹ́ mi. Mo tún fẹ́ lọ ilé ìwé tó tún ga ju ilé ìwé tí mo lọ, kí n tú gba àwọn pálí ìmọ̀, kí n wá tún padà wá sí orílẹ̀-èdè wa. Pààpáa, mi ò fẹ́ kọ́ àwọn ìmọ̀ yẹn ní orílẹ̀-èdè wa, mo fẹ́ lọ sórí orílẹ̀-èdè ibo mi níbi tí wọ́n ti ń kọ́ àwọn imọ yẹn dáadáa ju orílẹ̀-èdè wa lọ, tí màá ti kọ dáradára, tí màá fi wá padà wá sóri orílẹ̀-èdè wa, wá tún orílẹ̀-èdè wa ṣe.

Ìgbà mélòó ni o máa ń lọ fọnu rẹ lójoojúmọ́? Gẹ́gẹ́ bí mo ti ṣe sọ lẹ́ẹ̀kan, aláboyun ni mí. Òórùn burúkú o máa ń ni mí lára, gbogbo ìgbà tí bá ti gbòrun oórùn burúkú ni mo máa ń lọ fọ ẹnu mi lójoojúmọ́. Mo lè fọ ẹnu bí ẹ́ẹ̀mẹ́ ẹ̀ẹ́wá lójúmọ́, mo sì lè fọnu lẹ́ẹ̀kan, mo lè fọnu lẹ́ẹ̀mejì.

Ṣé o máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè? Ẹ́n, púpọ̀ nínú ìgbà tí bá ti wà nínú ẹ̀rọ ìgbésókè náà ni mo máa ń pàdé àwọn ènìyàn tí mo mọ̀, tí a sì bẹ̀rẹ̀ síi ń sọ̀rọ̀ títí tí oníkálukú á fi dé ibi tó ń lọ. Tí èèyàn bá rí èèyàn tí ó mọ̀, bó ti ẹ fẹ́ sọ̀rọ̀, gẹ́gẹ́ bí ọmọ Yorùbá gidi, wà á ṣe "Ẹ káàárọ̀, ẹ káàsan" àbí "Ẹ káalẹ́" nínú àwọn ìwà rere tí wọ́n fi kọ́ wa nu tó kò sí bí èèyàn kò ṣe ní sọ̀rọ̀. Bó ti ẹ eniyan rárá rárá, wà á kí, wà á kí àwọn èèyàn gẹ́gẹ́ bí ọmọ Yorùbá rere.

Báwo lo máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Kó tó di ọjọ́ ìbí mi, mo máa ń lọ sí ilé ìyàwòrán. Màá kọ́kọ́ lọ ya àwọn àwòrán tí màá fi sí orí afẹ́fẹ́ kí àwọn ọ̀rẹ́ mi, àwọn mọ̀lẹ́bí mi, àwọn olólùfẹ́ mi kí wọ́n lè rí. Tó bá ti wá di ọjọ́ ìbí mi, màá wá fi s'ori afẹ́fẹ́, gbogbo aye máa kí mi. Màá wá gbéra mi jáde, màá ra, ẹ́, àkàrà òyìnbó fúnra mi. Àwọn ènìyàn máa sì fún mi ní ẹ̀bùn tó pọ̀ rẹpẹtẹ́.

Ṣé o mọ àwọn aládùúgbò rẹ dáadáa? Nítorí iṣẹ́ ribiribi tí èmi àti ọkọ mi tá ń ṣe nínú àdúgbò wa, gbogbo àwọn aládùúgbò wa lákuku mọ dáradára nítorí wípé wọ́n máa ń fẹ́ súnmọ́ wa, àwa náà ká tó lè ṣiṣẹ́ wa. Iṣẹ́ tá ń ṣe nínú àdúgbò, a máa nílò láti súnmọ́ àwọn èèyàn toríbẹ́ẹ̀ a mọ̀ wọ́n. Mo mọ àwọn ará àdúgbò mi dáradára.

Ṣé o wọ gíláàsì? Àh, mo fẹ́ràn gíláàsì gan-an. Bo tilè jẹ́ wípé mi ò nílò àti máa wọ gíláàsì nítorí wípé ojú mi gééré lóríran, àmọ́ mo fẹ́ràn kí n máa wọ gíláàsì. Paapaa ju lọ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, mo sì wọ gíláàsì náà, nítorí pé mo fẹ́ràn kí máa wọ gíláàsì gaaani.

Irú ìbọsẹ̀ wo ni o fẹ́ràn wọ̀? À, mo fẹ́ràn àwọn ìbọsẹ̀ tí ó níni mí lára rárá rárá. Mi ò fẹ́ràn àwọn ìbọsẹ̀ tí ó máa ń ga ní ìdí tó ọ̀run ẹsẹ̀ a máa ń ro mí. Ìbọsẹ̀ tí ẹsẹ̀ mi táwà nílẹ̀ tí máa le fi rìn dáradára ni mo fẹ́ràn kí mo máa wọ̀. Èmi ò fẹ́ràn ìbọsẹ̀ tó máa ń ni mí lára. Àwọn ìbọsẹ̀ kan wà tó ń rẹwà, tí wọ́n sì nílò àti ga àti nìyàn lára kó tó rẹwà tí wá sì wọ̀ táwọn èèyàn sì rí tí wọ́n sì nífẹ̀ẹ́. Irú àwọn ìbọsẹ̀ bahun ni mo fẹ́ràn kí mo máa wọ̀.

Ṣé o fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn? À, mo fẹ́ràn àlọ́ apanilẹ́rìn gan ni o nítorí wípé bí ilé ayé ṣe ń lọ yìí, ó ń le ó ń dùn ni àti kíkan àti dúndùn ni. Àwọn àlọ́ apanilẹ́rìn wọ̀nyí àwọn ló ń gbéyànró, àwọn ló ń jẹ́kí inú èèyàn máa dùn. Ẹ̀ kákà, àgàgà nígbà tí ǹkan bá ṣẹlẹ̀. Tí èèyàn bá gbọ àlọ́ apanilẹ́rìn, inú rẹ̀ á sì dùn. Torí ẹ́ ni mo ṣe fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn gaaan. Ó máa ń jẹ́kí èèyàn máa ronú nípa ǹkan tí ó ń dojú kọ ilé ayé ni.

Ìgbà mélòó ni o máa ń wojú àwòrán lójojúmọ́? Sé orí, mo jẹ́ ọmọbìnrin kan tó rẹwà gáán ni. Tójẹ́ wípé ẹwà mi ó máa ń dá èmi fúnra ra mi lọ́rùn. Gbogbo ìgbà tí ń bá kọjá níwájú àwòrán ni mo máa ń wojú mi lójú àwòrán. Nítorí wípé mo rẹwà gan, mo sì máa ń fi yẹn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédumare tó dá mi.

Kí ni o máa ń jẹ ní ọ̀sán? Mo jẹ́ ọmọ kan tí wọ́n bí sínú Ọlá, ṣùgbọ́n ní ìgbà yìí tí mo fi wà nínú oyún yìí, mo máa ń fẹ́ mu gàrí gan ni. Ó máa ń wù mí kí n mu gàrí, ẹ́, kaka, àgàgà kí ẹ̀pà wà nínú ẹ̀, àti mílíìkì, mílíìkì olómi. Ó máa ń wùn mí kí ń máa mu gàrí ní gbogbo ọ̀sán.

Kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Mo fẹ́ kọ́ àwọn ìmọ̀ nípa AI. Nípa bí wọ́n ṣe ń kọ́ AI, nípa bí wọ́n ṣe ń ṣe AI. Mo fẹ́ le ṣe AI titẹ̀ mi fúnra ra mi. Nítorí wípé ayé tá n lọ isìn ayé AI ni, AI á bẹ̀rẹ̀ sí ní gba iṣẹ́ lọ́wọ́ àwọn èèyàn. So, èmi fúnra ra mi náà, mo fẹ́ kọ́ àwọn ìmọ̀ nípa AI. Mi ò fẹ́ wà lẹ́yìn, mo fẹ́ máa wà n wájú, mo fẹ́ máa ṣe ohun táyé ń ṣe. Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ nu.

Ṣé o ti fún ní ẹ̀jẹ̀ rí? À, mo ti fún èèyàn ní ẹ̀jẹ̀ rí o. Ní ìgbà tí àwọn agbẹ̀jẹgbẹ̀jẹ tí wọ́n wá sí ilé ẹ̀kọ́ wa, nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ gíga. Ó wà ní ọ̀rẹ́ mi kan tó nílò ẹ̀jẹ̀ àdejò ní ẹ̀jẹ̀ kan náà. Mo wá lọ, mo lọ sịrọ́ lọ́wọ́, mo fún ní ẹ̀jẹ̀ mi.

Ṣé o mọ̀ bí a ti ń wẹ̀? Mo mọ̀ bí a ti ń wẹ̀ dáradára o nítorí wípé nígbà tí mo wà ní kékeré, mo ní àwọn àbúrò tó pọ̀. Máa wẹ̀ fúnra mi, màá wà wẹ̀ fún gbogbo àwọn àbúrò mi lẹ́yọ kọ̀ọ̀kan. Ara wọn a sì mọ́ ṣákáṣáká. Mo mọ̀ bí a ti ń wẹ̀ dáradára. Kódà, mo mọ̀ bí a ti ń wẹ̀ fún ọmọ ìkóko nítorí pé nígbà tí ìyá mi bí Àbíkẹ́hìn wa, èmi ni mo máa ń wẹ̀ fún un.

Ṣé o ti bèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rí? À, mo jẹ́ ọmọ kan tí wọ́n bí sínú ọlá tó pọ̀. Nítorí náà, mi ò kí ń bèrè ìrànwọ́ lọ́dọ̀ ẹni kankan. Tí mo bá nílò ǹkan kan, màá lọ bá bàbá mi. Màá bèrè ìrànwọ́ lọ́wọ́ bàbá mi àbí àwọn ẹ̀gbọ́n mi àbí ìyá mi gan pàápàá. Mi ò kí ń bèrè ìrànwọ́ káàkiri o.

Báwo ni o ṣe máa ń darí àwọn òṣìṣẹ́? Mo máa ń darí àwọn òṣìṣẹ́ pẹ̀lú ìfẹ́ ìfọ̀kànbalẹ̀. Nítorí wípé èèyàn alárábi tèmi náà ni wọ́n. Àmọ́ wọ́n gbọ́dọ̀ mọ̀ wípé wọ́n gbọ́dọ̀ ṣiṣẹ́ wọn dára dára. Wọn gbọ́dọ̀ mọ̀ wípé wọ́n ò gbọ́dọ̀ fiṣẹ́ falẹ̀ tí wọ́n bá ń bá èmi ṣiṣẹ́ òwò.

Ṣé o máa ń ṣe yoga? Mo fẹ́ràn kí n máa ṣe yoga dáradára nítorí pé ó máa ń jẹ́ kí ara mi jí pépé, pàápàá jùlọ torí ipò tí mo wà tí mi ò lè lọ sí gym. Yoga ni mo fi ń rọ́pò báyìí. Gbogbo ara mi ló máa na, gbogbo egun mi ló máa ṣe dáadáa tí n bá ṣe yoga tán. Torí bẹ́ẹ̀ ni mo ṣe fẹ́ràn kí n máa ṣe yoga.

Báwo ni o ṣe máa ń dáàbò bo ààyè ìkọ̀kọ̀ rẹ lórí Íńtánẹ́ẹ̀tì? Mi ò kì í fi àwọn ìròyìn nípa mi tí mi ò bá fẹ́ kí àwọn èèyàn mọ̀, tàbí tí n bá fi sí orí Íńtánẹ́ẹ̀tì tó lè ṣe mí ní jàǹbá, mi ò kì í fi wọ́n sórí Íńtánẹ́ẹ̀tì. Bẹ́ẹ̀ ni mo ṣe máa ń dáàbò bo ara mi o, nítorí pé ilé ayé ti gbẹ gẹ́. Gbogbo àwọn ìròyìn táwọn èèyàn ń fi sórí Íńtánẹ́ẹ̀tì ló ń jẹ́ kí àwọn tí à ń pè ní 419, àwọn gbájúẹ̀, ló n jẹ́ kí wọ́n mọ bí wọ́n ṣe máa gbá ojú èèyàn o. Nítorí bẹ́ẹ̀, ó lójúù nkán tí èmi máa ń fi sórí Íńtánẹ́ẹ̀tì o.

Oṣù wo nínú ọdún ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn oṣù ta bí mi lọ́pọ̀lọpọ̀. Nítorí pé tí a bá ṣe ń gbé ẹnu le oṣù tán, gbogbo ǹkan meere meere ló máa ń ṣẹlẹ̀. Lọ́pọ̀ ìgbà, ìgbà oṣù tí a bí mi ni mo máa ń parí ìdánwò, tí máa sì rí èsì ìdánwò mi pé mo yege. Àti pé nínú oṣù ta bí mi náà, òun náà ni mo di agbẹjọ́rò. Mo fẹ́ràn oṣù ta bí mi gan.

Ṣé o máa n bínú nígbà tó bá wà nínú ọkọ̀? Èmi ò kí n bínú sẹ́ni kankan o nítorí wípé à, àwọn èèyàn ń burú gan an ni, kò sí irú ìjàmbá tí wọ́n ò lè ro sẹ́yàn. Èmi ò kí n bínú tí bá wà nínú ọkọ̀, mo máa n fi ara balẹ̀ ni, kò sí irú nǹkan tí èyàn ò bá ṣe fún mi. Àmọ́, íyen ò ní kí n di didirin o, íyen ò ní kí èyàn máa fọwọ́ gbá mi lójú kí n má lè sọ̀rọ̀ o, hhn.

Ṣé o fẹ́ràn lọ sí etíkun? Mo fẹ́ràn kí n máa lọ sí etíkun gàn ní. Pápá jùlọ níbi tí mo fẹ́ràn rẹ̀ dé. Mo máa ń rò wípé bóyá ọmọ òmi ni mí ni, torí pé mo fẹ́ràn omí gán. Gbògbò íbí tí ómí bá wà ni mó máa fẹ́ràn kí n má wá. Mó fẹ́ràn etíkun gàn o.

Báwo ni ètò ìdárayá rẹ ṣe rí? Ètò ìdárayá tèmi ò máa pọ̀, kò sí irú ibi tí mo bá lọ. Lọ́pọ̀ ìgbà tí n bá ṣà tìwà pẹ̀lú àwọn èèyàn tí mo fẹ́ràn, ètò ìdárayá tèmi ti bẹ̀rẹ̀ nìyẹn. Bó ṣe inú ilé ni mo wà, bó ṣe iṣẹ́ mi mo ní mo wà, kí n ṣà tìwà pẹ̀lú àwọn èèyàn tí mo fẹ́ràn. Mo sì fẹ́ràn kí n máa wo amóhùnmáwòrán. Mo fẹ́ràn rẹ̀ gan-an, ṣùgbọ́n mo tún wá fẹ́ràn rẹ̀ gan-an tí ń bá wo pẹ̀lú àwọn èèyàn tí mo fẹ́ràn.

Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? Ọmọ tí a bí sínú ilé Mùsùlùmí ni mí, bàbá mi Ààfáà ni wọ́n. Wọ́n ò sì bí nkankan nínu emi ati àwọn àbúrò mi dá ká má lọ ilé ìjọsìn. Ni àárọ̀, ní ọ̀sán, lálẹ́, gbogbo àsìkò máràárún tí ọmọ Mùsùlùmí gbọdọ fi kírun ni a máa ń lọ ilé ìjọsìn. Pápá jùlọ ní ọjọ́ jimọ̀ a máa n lọ sí ilé ìjọsìn.

Ṣé o máa ń mu coffee ní ibi iṣẹ́? Ní ọ̀pọ̀ ìgbà ni mo máa ń mu coffee ní ibi iṣẹ́ nítorí wípé iṣẹ́ wa, o gbà kí eeyan ò mu coffee. Nítorí wípé gbogbo ìgbà la máa ń ran ju mọ́ ìwé. Agbejọ́rò ni mí, a sì máa ń kàwé gan-an ni. A kì ń sùn o, a ò kí ń sùn.

Ṣé o fẹ́ràn coffee tàbí tea? Àti coffee àti tea. Kò sí eléeti mi ò fẹ́ràn ní méjèèjì. Nítorí pé coffee ó ní iṣẹ́ ẹ tiẹ̀. Tea náà ó ní iṣẹ́ tí mo fi ń ṣe. Coffee, mo máa ń mu bi isẹ́ ni. Torí pé mi ò gbọdọ̀ sùn. Mo gbúdọ̀ rànjú kalẹ̀ ni. Torí pé ìwé tí mo máa ń kà ó máa ń pọ̀ gan. Àsìkò tí mo dẹ̀ máa fi kà a ó máa ń kéré gan. Bẹ́ẹ̀ náà ni tea. Mo fẹ́ràn nǹkan tó dùn. Àh! Mo máa fẹ́ràn nǹkan tó dùn. Ó ni mo ṣe fẹ́ràn tea.

Kí ni o máà ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Bó jẹ́ orin ni, bó jẹ́ ìròyìn ni, gbogbo ǹkan tó bá máa jẹ́ kí ara mi dáyà ga ohun mo máa ń gbọ́. Nítorí pé iṣẹ́ wa kìí ṣe iṣẹ́ fún ọmọdé o, iṣẹ́ wa ò n síṣe fún ọmọdé. Tí n bá ti wà n nú ọkọ̀ ǹkan tó máa jẹ́ kí ara mi dáyàga, tó jẹ́ wí pé n gbàtí mo bá délé, mi ò ní gbé ikanra iṣẹ́, mii n ní gbe lọlé, òhun ni mo máa ń gbọ́.

Ṣé ojú rẹ dára? Ojú mi dára gan ni. Ojú mi dára gan ni. Lọ́pọ̀ ìgbà ni mo ti dé ilé ìwòsàn nítorí orí fífọ́ tí mo rò wí pé ojú mi ni ò dára, tí wọ́n sì sọ fún mi wí pé kó dà. Ojú mi dára ju gíláàsì lọ. Bẹ́ẹ̀ ni ojú mi ṣe dára tó.

Ní ìgbà wo ni o kẹ́yìn lọ sí ọjà? Gbogbo ìbẹ̀rẹ̀ oṣù, ni èmi máa ń lọ sí ọjà tí mo máa lọ n ra púpọ̀ ninu ǹkan tí a máa lò títí tí oṣù náà a fi parí. Gbogbo ìbẹ̀rẹ̀ oṣù ni mo máa ń lọ sí ọjà. Ìbẹ̀rẹ̀ oṣù yìí ni mo dẹ̀ ti lọ sí ọjà kẹ́yìn. Ǹkan tó kù tí mo bá fẹ́ rà tí wọ́n bá ń tà ní ẹ̀gbẹ́ ilé, ẹ̀gbẹ́ ilé ni mo ti máa ń rà. Nítorí wípé a ti lọ sí ọjà nínú ìlú táa wà yi, kò ń ṣe owó kékeré, ò kì í ṣe wàhálà kékeré.

Ọjà tuntun ní ibi tí mo wà máa ń jáde ní ijó mẹ́ta mẹ́ta. Ọjó mẹ́ta mẹ́ta náà làwọn èèyàn sì máa ń lọ sí ọjà. Ó lè bọ́ sí ọjọ́ Jímọ̀, ó lè bọ́ sí ọjọ́ tí ọdún wà, ó lè bọ́ sí-- kò sí ìgbà tí ó kì í bọ́ sí, àmọ́ kò wá sí ọjọ́ tí ó bọ́ sí tí àwọn èèyàn ò kí ń lọ sí ọjà. Àfi tó bá jẹ́ wípé àwọn ìjọba tí sọ wípé káwọn èèyàn máa jáde kan má rìn. Ìgbà náà ni a ni rọ́pọ̀ èèyàn ní ọjà.

Ṣé o máa ń mu àwọn ẹ̀rọ ìlera? Mo jẹ́ èyàn kan tó fẹ́ràn ìlera mi gan ni. Mo fẹ́ràn àlàáfíà mi gan ni. Torí bẹ́ẹ̀, tí ǹkan kékeré bá ṣe mí, kíákíá ni mo máa lọ sí ọ̀dọ̀ dókítà mi kí ó wò mí. Gbogbo ẹ̀rọ ìlera tó bá ní pé kí n rà, ohun ni mo máa rà, tí mo sì máa lò. Bó lógún ṣe ní pé kí n lò, mi ò kì n fi ìlera mi, mi kì n fi àlàáfíà mi, mi kí fi n ṣeré rárárárá. Nítorí wípé, ẹni tó kú ohun ni tí ẹ̀ tán. Ẹni tó wà láyé, o sì ni ohun tó pọ̀ tó máa ṣe. Bẹ́ẹ̀ ni.

Irú aṣọ wo ni o fẹ́ràn n wọ̀? Mo fẹ́ràn àwọn aṣọ tó rẹwà tí ó sì bo ara mi dáradára. Mo fẹ́ràn aṣọ tó bo ara mi tó sì rẹwà. Tó ṣe wípé tí mo bá yọ lọ́ọ̀kan, wón a mọ̀ wípé ọmọlúwàbí ló ń bọ̀. Wón á sì mọ wípé èèyàn kan tó fẹ́ràn, à, akọ ìgbàlódé tí ènìyàn tí ò múra bí àwọn ọmọ tí ò kọ́, òun ni ó ń bọ̀. Mo fẹ́ràn akọ ìgbàlódé gan-an ni o. Àmọ́ kì n ṣe bí aṣọ tí ò bá bo ara mi dáradára. Mo fẹ́ràn àwọn aṣọ tó rẹwà. Páápàá jùlọ, mo fẹ́ràn àwọn aṣọ tí a máa ń wọ̀ lọ síbi iṣẹ́ tí wón máa ń pè ní corporate kí n múra bí àwọn ará ìlú òyìnbó, kí n wọ súùtù, kí n wọ táì. Mo fẹ́ràn irú àwọn ìmúra bá-un.

Ṣé o ti dúró lilo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí? Gẹ́gẹ́ bí ó ṣe dàbí pé kò ṣeéṣe, à, ó ti ṣẹlẹ̀ sí mi rí o. Tí mo dúró láì lo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ tó pọ̀ gan, nítorí wípé ẹ̀rọ ayárabíàṣá mi ó bàjẹ́. Ọbo ṣọ́nù. Kò sì sí ẹ̀rọ mìíràn tí mo máa lò. Mo nílò láti dúró láì lo ẹ̀rọ ayárabíàṣá kankan títí tí mo fi tu owó jọ tí mo fi wá rà mí.

Ṣé o máa ń na ara rẹ? Èmi ò kí ń náà ara mi o. Nítorí wipé ẹni tó fẹ́ràn ara rẹ̀ gan-an ni mí. Kódà mi ò kí ń gbà láyè kí èyàn fọwọ́ kan mi. Bí èyàn bá fọwọ́ kan mi, ojú rẹ̀ á rí n tó fẹ́ rí ni o. Èmi ò kí ń na ara mi o. Mo fẹ́ràn ara mi gan-an ni.

Báwo ni o ṣe máa ń ṣe ìdínà dúrà? Agbejọ́rò ni mí. Nínú àwọn nǹkan tí wọ́n kọ́ wa tí a mọ̀ lámọ̀ jù, òun ni ìdínà dúrà tí a máa ń ṣe fún àwọn èèyàn. Mo sì kọ́ ìdínàdúrà ní kékeré ní ọwọ́ ìyá tó bí mi lọ́mọ. Nítorí wípé àwọn àgbàlagbà nínú àgbàgbà àwọn tó ṣe ìdínàdúrà òun ni ìyá tó bí mi lọ́mọ.

Oúnjẹ wo ni o mọ̀ bí a ti ń ṣe dáadáa? Kò sí oúnjẹ tí mi ò maa lè ṣe dáadáa. Oúnjẹ òyìnbó, oúnjẹ Yorùbá, oúnjẹ méjèèjì kò sí nínú rẹ̀ tí mi ò mọ̀ bi won ṣe ń ṣe dáradára. Àmọ́ oúnjẹ àwọn Hausa, oúnjẹ àwọn Igbo mi ò mọ̀ bí wọ́n ṣe ń ṣe wọ́n o. Nínú gbogbo oúnjẹ Yorùbá, kò sí eléyìí tí mi o lè ṣe dáradára. Ṣé ẹ̀wà rírò ni? Ṣé ìrẹsì ata tá dídín ni? Ṣé jollof rice ni àbí fried rice? Ṣé àkàrà àtẹkọ́ ni? Ṣé àmàlà àti ewédú pẹ̀lú gbẹ̀gìrì ni? Àbí iyán àti ẹ̀gúsí tí mo fẹ́ràn jù lọ kò sí ru oúnjẹ náà, àbí sẹ̀mọ́ àti ẹ̀fọ́, tàbí ilá alásèpọ̀, àbí àwọn àkàrà òyìnbó, àwọn pizza, pancake àtàwọn oúnjẹ France. Kò sí eléyìí tí mi ò mọ̀ ń ṣe, tí mi ò lè ṣe nínú gbogbo rẹ̀ dáradára nítorí wípé mo dìdí lọ sí ilé ẹ̀kọ́ ibi tí wón ti ń ṣe àwọn oúnjẹ rúfẹ́ bẹ́ẹ̀ lọ kọ́ tí mo sì gba oyè, oyè ṣẹ́ẹ̀fù àgbà olóunjẹ sísè.

Ṣé o ní aṣọ òtútù? Mo ní aṣọ òtútù tó pọ̀ gaaani nítorí pé olóòtútù ni mí. Ǹkan kékeré, òtútù kékeré, atẹ́gùn kékeré má ń jẹ́ kí òtútù mú mi. Nítorí bẹ́ẹ̀, gbogbo ìgbà ni mo máa ń di sáyà, di sọ́wọ́, di sórí, di sọ́rùn. Nítorí pé mi ò fẹ́ràn òtútù rárárárá. Bẹ́ẹ̀ni mi sì fẹ́ràn oru. Mo ní aṣọ òtútù tó pọ̀ gaaani.

Ṣé o máa ń fín tùràrí? Mo máa ń fín tùràrí gan an. Oríṣiríṣi tùràrí, òun ni mo ní. Tùràrí ara, mo ní oríṣiríṣi mí ò ṣì kí n fín tùràrí awúsá miì ki n fín tùràrí tí ò bá ní òórùn gidi. Nítorí pé òórùn tí ò da, ó máa ń rìn mí lára. Àwọn tùràrí òyìnbó, àwọn tùràrí gidi, òun lèmi máa ń fín. Mo sì ní ọ̀pọ̀lọpọ̀. Eléyìí tí a ń fi ṣáṣọ, eléyìí tí a ń fi ṣára, eléyìí tí a ń fi sí abíyá. Oríṣiríṣi lọ́pọ̀lọpọ̀ ni mo ní. Eléyìí tí mo máa ń lò lọ òde àti eléyìí tí mò ń lò nínú ilé, toríṣiríṣi ni mò ní. Oríṣiríṣi tùràrí mo tún máa ń fi òyà tọ̀ sí. Eléyìí tó wà lára aṣọ àti ara, tùràrí inú ilé. Mi ò fẹ́ràn kí n wọ-- mi ò fẹ́ràn kí n wọ inú ilé, kí, kí inú ilé náà kó máa rùn dáadáa. Torí náà, gbogbo ìgbà ni mo máa ń fín tùràrí sínú ilé mi. Nínú ọkọ̀ mi gan an. Gbogbo ìgbà mo máa ń fín tùràrí sínú ọkọ̀ mi. Gbogbo ibi tí mo bá wà ni mo máa ń fín tùràrí sí. Ilé ìgbọ̀nsẹ̀ mi tùràrí wà nbẹ̀. Ilé oúnjẹ mi gan pàápàá tùràrí wà níbẹ̀. Mo máa ń fín tùràrí gan an ni. Mo fẹ́ràn òórùn tó dáa.